Àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn jù? Àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn jù? Ẹ̀, ọjọ́ tí mo fẹ́ràn jù ni ti Sunday. Ẹ̀, ìgbà tí a máa lọ sí church, rí, a máa lọ ń padà church. So, tó bá di ǹkan bí, ǹkan bí twelve a máa ń close. Bá dẹ̀ tí wa close báyẹn, èmi sì máa wá ní church títí di aago nine, nine o'clock lóru. Ni máa tó, ni máa tó kúrò ní church. Lẹ́yìn ìgbà yẹn náà, màá lo hotspot, màá lo data, mo máa wà privately, gbogbo èèyàn tí máa kurò ní church, èmi àti a few people ló kọ máa wà ní church, àwọn èèyàn ò ní pọ̀. Máa kó máa máa ṣe ǹkan tí mo fẹ́ ṣe ni, kò ní sí ẹ́ni disturbance. Màá kó máa ṣe ni tí ẹ́ di gidigidi, kó máa lọ ni. Ọjọ́ tí mo like náà ni yẹ̀n. Díba dẹ tí ṣe pé okay o, o fẹ́ rest ki stroll jáde lọ síta kí lọ́ba àwọn èèyàn mí níta o, óké o. A jáde síta, màá bá wọn pé wọ́n ń gbá ball. Wọn ń gbá túbọ̀ọ̀ ní ita ní àgbà ìgbà ẹ̀, à, àgbàgbà church, ayé church. Aáye wa bi tan fi fún awọ́n fún àwọn ọ̀dọ́ kó máa gbá ball níbẹ̀ yẹn so. Mo lè lọ wo wọn bẹ́ẹ̀ bọ̀ mí kì í gbá bọ́ọ̀. Mo lè máa kí, kí màá cheer wọ́n. Díba dẹ tí okay o ti tó, màá padà síbi tí mo, è máa lọ máa entertain ara mi, sí gbogbo ǹkan yẹn. Bo ṣe máa, bo ṣe máa ṣe niyẹn. Ọjọ́ Sunday ni mo like jù. Òun ni mo fẹ́, òun ni mo fẹ́ràn jù ni because ìgbà yóò kú báyi iṣẹ́ ni. Màá lọ síbi iṣẹ́, tó bá di Monday màá lọ síbi iṣẹ́, tó bá di Tuesday màá lọ síbi iṣẹ́, tó bá di Wednesday màá lọ síbi iṣẹ́, tó bá di Thursday í ń lọ síbi iṣẹ́, tó bá di Friday í ń lọ síbi iṣẹ́, tó bá di Saturday í ń lọ síbi iṣẹ́. Ọjọ́ Sunday nìkan ni, ah, mo ṣè lé sími bọ̀. Mo mọ̀ pé mo máa ń sími ní ìgbà mí ní ibi iṣẹ́ ọ̀ bọ̀, ìsimi ò kí ń dàbí ti Sunday. Ìsimi máa ń wà ní Sunday, o máa wà gágá, ó wà. Ìsimi á yàtọ̀. Ọjọ́ Sunday ni mo fẹ́ràn jù nínú, ẹ́, àwọn ọjọ́

Ba wo ni ma ṣe ń kí àwọn ènìyàn? O ní bí a bá jẹ ẹ̀mí n sìn, mo le kí àwọn, ẹ, àwọn tí mo jù lọ kí n ṣe pé ọ̀rọ̀ respect ọ, kí n ṣe respect. Ma kí àwọn tí mo jù lọ. Mo le kí, but to bá di àwọn àgbàgbà àwọn tọ́jú mi lọ́hùn-sìn, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúròlè. To bá jẹ àwọn àgbàlagbà tọ́ ti, tan ti dàgbà ẹ́, a máa, a máa dìbúlẹ̀ fún wọn. A máa dìbúlẹ̀ fún wọn. Grandma o, grandpa o, ẹ káàárọ̀. Bí ó bá di ọ̀sán, ẹ káàsán. Tí ó bá di Irọ̀lẹ̀, ẹ kúròlè. Tí ó bá di alẹ́, ẹ káalẹ́. Ba se máa ń kí ènìyàn. A sì máa ń kí mummy mi, ẹ káàárọ̀, daddy me ẹ káàárọ̀. Àáa, ẹ kú u lé o, ẹ káàbọ̀ o. Tí ẹnìyan bá ti jáde, tí ó bá ti ń bọ̀, láti ibi iṣẹ́ àbí anywhere tí ó bá ti ń bọ̀, ẹ káàbọ̀, ẹ kú u lé o. Ẹ bá ti rí àwọn tí aì tí ì ri fún ọdún kan àbí tó tí pẹ́ ta ti rí wọn, háà ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ márùn-ún. À á, ìgbà ọdún kan, ọdún kan la ṣe láyé o. À á, àwọn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni a sì máa ń ní ibi iṣẹ́, a sì máa ń kí àwọn.

Èmi kẹ, ṣe mo jẹ́ ẹni tí kò jẹ ẹran? À, èmi kẹ, mo ń jẹ ẹran o. Ehen. Mo ń jẹ ẹran o. Kò sí ẹran tí mi ò lè jẹ o. But, ó ní àwọn ẹran, ẹran náà tí mi ò lè jẹ o. Ẹran tí mo lè jẹ nísinyìí, mo lè jẹ turkey, mo lè jẹ chicken, mo lè jẹ ẹran màálù. Mi ò like ẹran ẹlẹ́dẹ̀. Ìgbà kan mi ò like ẹ but, mi lè sọ nísin báyìí. Mi lè sọ báyìí, boya mọ́ ṣi máa like but Ìgbà tí máa jẹ wo ni máa tó mọ. Ehen. Ẹ̀ mọ̀ pé ìgbà mí, nnkan tí èèyàn ò like nísinyìí, kò mean pé èèyàn ò ní lè like ní ọjọ́ iwájú. Ehen. Mo lè like bọ̀ tí ẹran, ẹran ẹlẹ́dẹ̀ mi bẹ́ẹ̀, mo ma n jẹ ẹran ewúrẹ́, ògúfe mo máa ń jẹ à, but mi kì í jẹ ẹran ejò. À-a, mi ò jẹ ẹran ejò, mi ò jẹ ejò. Ẹran ajá gan self mi kìí fi bẹ jẹ, kànkàn ni èmi jẹ bẹ́ẹ̀. Ehen. Àwọn ẹran olóòtú bàbá, mi ò jẹ alligator, mi ò jẹ alligator, mi ò jẹ olóńgbò, mi ò jẹ, à, ti wọ́n bá ti kọjá turkey, ti wọ́n bá ti kọjá ògúfe, àwọn tí èmi ò jẹ.

Mi ò kí ń wọ glass o, a a. Mi ò ń wọ glass o, kò sí ǹkankan tó ń ṣe ojú mi o. Kò dẹ̀ sí ní ǹkankan ò de ni ṣe ojú mi o. Àti àmín. Mi ò ń wọ glass, mi ò ń wọ glass. Mi kò sí ǹkan tó ṣe-- àbúrò mi kan nikan ni ó ń wọ glass nígbà kan báyìí but. Óju e tí wálẹ́ báyìí kò wọ glass mọ. Ọ̀gá mi na n wọ glass, ọ̀gá mi ń wọ glass but. Ìdè kankan ló máa fi ń lo, ẹ̀kookan ló máa fi ń wọ, because wọn mọ, wọ́n ò fẹ́ kí kíni yẹn kó master wọn. Àwọn èèyàn kéékèèké ló ní glass bọ̀. But èmi fúnra mí, ṣé mi ò wọ glass o. Kò sí ǹkankan tó ń ṣe mí àti pé kò ní sí ǹkankan tó máa ṣe mí. Torí tí ó jẹ́ kí n, tí ó máa jẹ́ kí n wọ glass mi ò ń wọ. Ojú mi á sharp títí tí màá fi ń kúrò ayé àje ojú mi á sharp o. Kò sí ǹkankan tó máa ṣe ojú mi, mi ò ń wọ glass o.

Ṣé mo máa ń na ara mi bẹ́ẹ̀ ni? Mo máa ń na ara mi. Ìgbà mí gan an tí normally ó jẹ́ pé tí bá ti tí èèyàn bá ti jí ni a tó na ara wa, bọ̀ ìgbà mí tó ti bá ń sùn báyìí, màá na ara mi, màá na ara mi, màá stretch à màá na ara mi. Rárá kí, máa na àwọn egungun yẹn pé ó lè wà relaxed. Ẹ̀ mọ̀ ọ́n kíni yẹn? Ma na ara mi, tí n bá ṣe jí náà. Àh! Bọ̀ ó ní ẹ, àbúrò mi kan, bá ń na ara sí i báyìí, ẹ fẹ́ kó nǹkan bo ni? Ẹ̀ ka to bá na ara sí i ni, bá ó lè gbẹ́sẹ̀ sí i lórí ni kó gbẹ́sẹ̀ sí i líìká, ó gbẹ́sẹ̀ pé ó fẹ́ gbá yín ni. Ẹ̀ mọ̀ ọ́n, ẹ́ gbọ́dọ̀ máa ṣe àwọn kíni ni pẹ̀lú steeze. Mi ò sí, mo máa ń na ara o, bọ̀ bá ti ji báyìí, màá kan na ara. Hmm, hmm, hmm. Ti na ara, hmm, hmm, hmm. Ẹ̀ méjì, ẹ̀ méjì, ẹ́ mẹ́ta. Kókó.

Ṣé mo ti fúni ni ẹ̀jẹ̀ rí? Mi i tí ì fúnyan lẹjẹ̀ rí o. Mi ì tí ì fúnyàn lẹjẹ̀ rí o. Nítemi o, mi ò fún eyàn lẹjẹ̀ rí mi, although mo ti lọ sí hospital, mo ti gbe ẹ̀jẹ̀, but mi ò tí ì fún eyàn rí. Mi ò tí ì fún ẹnikẹ́ni, boya hospital ni, bọ́ jẹ eyàn ni o, mi ò tí ì fún anybody ní ẹ̀jẹ̀ rí. Okay, à mi dẹ̀ ni rí ǹkan tí o máa jẹ́ kí need kí n fún ẹnikàn l'ẹjẹ̀ rí o. Mi, mi i gbàdúrà fún anything kó ṣe àwọn èèyàn mi kò sí, kò ní sí anything tó máa ṣe wọn ọ̀lọun. Gbogbo wa, a máa move, a máa pàdé láti ṣe yọrí, à máa máa ṣe yọrí, à máa máa successful. Gbogbo ǹkan tí a bá ti dáwọ́ lé báyii, ò máa maa lọ ní fẹ́rẹ́féférẹ́fẹ́.

Ṣe mo fẹ́ràn ìrìn ìmọlẹ̀ òwúrọ̀ dàbí ìrọ̀lẹ́? Ahh, kò sí iyì tí mi ò fẹ́ràn jù, ó kọ jẹ́ pé, ah ìgbà mi òwúrọ̀ ó máa ń dùn ìgbà mi ìrọ̀lẹ́ ni. Ah because èyí tí mo like jù sìn, mo like ìrọ̀lẹ́, kí èyán mari ìrìn ìrọ̀lẹ́. Ah mo like e gan o àtẹgún yẹn, àwọn iná tó máa ń wà ní street bá yen ọkọ̀ se ma máa ń kójà àti àwọn views ẹh ẹh, àwọn landscape, àwọn views yen. Oo, bawo lose pẹ́ kìn-ín-ní, ó máa dà, but ẹ mọ̀ pé kò sí security ní sìn ní Nigeria, sí ẹ̀yán o ni lerin ní ìrọ̀lẹ́ mọ́ báyii ká, kọ́ ọlọrun sàánù èyàn, kó má lo jí ẹ̀yin gbé. Kó má lo jí ẹ̀yin gbé o Ọlọ́run. Ẹ̀yin lerín ní ìrọ̀lẹ́ báyìí kó má padà wá mọ́. So àwọn kìnìyen sìn, àárọ̀ sìn, ẹ̀yin máa wà ilé, àárọ̀ ò kí ń dùn tó ìrọ̀lẹ́, ò kíń dùn tó ìrọ̀lẹ́ Ọlọ́run. Ọlọ́run.

Ìgbà mélòó ni mo máa ń fi fọ ọwọ́ lójoojúmọ́? Well, kò kìí ṣe nǹkan tó pẹ́. One minute, two minutes tí bá ti fọ pẹ̀lú ọṣẹ àti sanitizer pẹ̀lú mi, two minutes, three minutes, ó ti wà enough. Bá ṣe pọ̀, mo lè máa ṣe lẹ́ẹ̀kan kan rí pé tí bá ti lọ toilet, màá fọ́ ọwọ́. Tí bá ti jẹun, màá fọ́ ọwọ́, tí bá ti fi ọwọ́ mi gbé nǹkan bíi ọ́ìlì, bí ìdọ̀tí níbi iṣẹ́ o, ní ilé o, anywhere tí bá ti wà, èhè, mo lè fọ ọwọ́ mi. Two minutes, three minutes mo ti fọ ọwọ́ mi tán tí bá ti fọ pẹ̀lú ọṣẹ àti omi tán. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń ṣe nìyẹn.